Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ bora nígbà tí mo bá fẹ́ sùn, pàápàá jùlọ nígbà tí ọyẹ̀ bá wà. Nítorí láàláa ì sí asọ ìbora, òtútù ọ̀dọ̀ wa ó máa ń pọ̀ gidi gan ni. Ìgbà míì mo máa ń wọ sweater. Ṣùgbọ́n aṣọ búra ni mo nífẹ̀ẹ́ sí jù. Ká ṣe ètò àyànfẹ́ fún òun. Àwọn nǹkan tí aṣọ búra jẹ́ nǹkan tó já sí wípé mo máa ń gbà lọ́dọ̀ àwọn gírámà mi. Tójá sí wípé tí bá lò ó máa ń jẹ́ kí máa wọ́n tó wọn nígbà kú gbà. Ó tún máa ń ṣe ẹnìkan o. Aṣọ bora kò kàn ṣe fún kí ẹnìkan máa fi búra lásán. Nígbà mí tí bá fẹ́ bọ́ta ní òwúro tàbí lẹ́sẹ̀kẹsẹ̀, mo máa ń fi n bo ọrùn àti gínì, só dá òtútù kò ní hán mi lée mọ̀.

Ah! Orí jẹ́ nǹkan tó lágbára gan an ni o. Ìgbà tí mo máa ń jẹ kí fóònù mi gbóná, ó fẹ́ dàbí gbogbo ìgbà nítorí àwọn áàpù tí mo mọ̀ n lọ̀ lọ̀ rí rẹ, o máa ní agbára gan an ni o. Ti bàá papàjùlọ ìgbà tí bá tan data, í máa ń gbóná gidi ni. Lẹ́yìn yẹn àbí mò ń gbá géèmù, àwọn géèmù bíi COD, CODEM àwọn bẹ́yen bẹ́yẹn bẹ́yẹ̀n, ọ́ máa ń jẹ́ kó gbóná. Kódà mo máa ń lò phone cooler tó máa ń jẹ́ kíi tó máa ń fátẹ̀gún sí kó máa ba gbóná jù. Ó máa ń gbóná débi pé ó máa ń jómi lọ nígbà mi. So ìgbà, ìgbà púpọ̀, ẹmẹ púpọ̀ ni mo máa ń jẹ́ kó gbóná, tó máa gbóná gidi. Ṣùgbọ́n níìsín, àti ìgbà tí mò ń ti lọ ló Redmi isìn, ó ti ń jẹ́ kí ó máa ṣiṣẹ́ dáadáa. Ehn gíg ram mí ó pọ̀ dáadáa so kò ń gbóná lọ títí. Mo jẹ̀ tu wá fi kéèsì sí lẹ̀yín ṣó dàá tó bá ń gbóná gan kò lè jó mi lọ́wọ́.

Mo ní nǹkan pupo tí mo máa ń ṣe nígbà tí mo bá ń dúró dè nǹkan. Bí i kí n ma gbá game lórí fóònù mi, bí i kí n mọ wo àwọn message mi tí mo ti kà, bí i kí n ma ka story lórí fóònù mi. Ṣùgbọ́n gbogbo ẹ̀ ó jẹ̀ ní yó pẹ̀lú nǹkan kí n mọ ṣe nǹkan pẹ̀lú fóònù mi, àbí kí n ma ko, kí n ma ṣe-- kí n gbọ́ orin láti orí fóònù mi. Gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yen ni mo máa ń ṣe tí mo bá ń dúró dè nǹkan. Ọmọ tó bá je nǹkan tó sẹ́ ṣe wípé ó ó máa pẹ́ mi gan, mo lè lo gbá bọ́ọ̀lù kí n padà wá. Bí i kí nǹkan máa lòdì, kó máa lòdì tán. Mo máa dúró, dúró, dúró. So, ẹ̀yẹ tí ma fi dúró yẹ̀n, màá kó o fi Ìyépisì sì etìnì, màá dè máa gbọ́ orin, àbí kí n mọ play game, àbí kí n mọ ka message lórí fóònù mi, àbí gbogbo àwọn ẹni tí mo fẹ́ message tí mo fẹ́ kí màá dè kókuku message wọn ní ìrú àsíko ná. Gbogbo àwọn kí nìyí ni mo máa ń ṣe tí ó kì ń jẹ́ kí nǹkan kó sú mi.

Bẹ́ẹ̀ni, orí máa ń fọ́ mi, pàápàá jùlọ ní àwọn ìgbà tí òòrùn pọ̀ yìí. Orí máa ń fọ́ mi gidi gan. Kódà nígbà mi mo máa ń ní láti tú omi sórí kó ba lè wọ̀ mí dé, máa sì ṣe wá lo paracetamol, màá wá lọ wẹ̀. Lẹ́yìn náà ara mi máa ń balẹ̀. Àmọ́ nígbà mìíràn orí fọ́ un, ó máa ń le ju títẹ́lẹ̀ lọ tó já sí wí pé mo máa padà lọ lo òògùn malaria ni. Orí fífọ́ jẹ́ ǹkan tó yẹ pé a kò kọ́ ń dédé múyàn. Kó tó mú mi, èmi náà máa mọ̀ pé mo ti ṣe wàhálà jù. Wàhálà tí mo ṣe ní ọ́fíìsì lónìí púpọ̀. Ẹ̀mí ni máa fà á balẹ̀. Màá padà lọ ṣe kíni òun, màá lo try láti lọ ṣe ìyànkaná. Àmọ́ nígbà mi ṣi ni, orí fífọ́ òun, ó máa ń jẹ́ sábàbí pé mo ti lọ lo ohun tó yẹ kí n lo. Torí bí bọ́ bá ti múlẹ̀ bẹ́ẹ̀ ni, dandan ni kí èèyàn lọ wá.

Ìgbà tí mo kẹ́hìn sunkún jẹ́ ìgbà tí grandma mi kan tó já sí pé àwọn ń lọ tọ́ mi dàgbà. Ìgbà tí wọ́n ṣaláì sì, ọjọ́ náà, ọjọ́ Friday ni, kí n tó lọ sí school laàrò, lára wọn ọtí yá. Àmọ́, everybody tì wá ń bẹ. Bàbá mi wà ń gbé, gbogbowa wà ń bẹ. Wọ́n wá ní kí n máa lọ school pé tí ń bá ti dé o bí mo ṣe lọ school mi. Èmi ti ẹ ti wá gbáge ẹ̀ mọ̀ ìgbà yẹn, mo kéré. Bóyá bí ọdún márùn-ún sí ìsìn. Ìgbà náà mo kéré. So ìgbà tí mo máa dé school tí mo ń padà bọ́ n'lé bí mo ṣe rí èrò ni yẹn, ero bá pọ̀ níwájú ọ̀dọ̀ wa. Mo wà wo pe, "àh, kí ló dé térò ṣe pọ̀ báyìí tí mo ṣe máa wọlé báyìí?" Èmi sá wọn wòjú pé, "gbogbo àwọn ẹni yi ẹ̀kan lọ́dún mo máa rí wọn. Kí lọ ń ṣe ń ilé wa?" Bó ṣe sọ fún mi nìyẹn pé, "màmá ti ṣaláì sì." Ah! Ẹkún bọ́ lójú mi. Mo sunkún. Kódà àwọn ènìyàn to wá wò mí, mo sunkún gan. Wọn ń gbé, "ah! Ẹkún ọmọ yìí pọ̀." Mo ń sunkún. Kò tún wà ṣe yẹn nìkan. Ìgbà tí a wa tun ya tí wọ́n ti wá remilekun tó kan mi tí mo ti fi fàbálẹ̀, mo wá tú lọ sí ẹ̀yìn. Mo tun ṣe rí ẹyọ kan náà, ẹyọ kan náà nínú àwọn ẹ̀gbọ́n mí tó ń sunkún mi. Ká! Mo tún bẹ̀rẹ̀ ẹ̀kún mi. Ah! Ẹkún yẹn pọ̀. O pọ̀ débi pé lẹ́yìn náà a wá lọ jẹun. Àmọ́, ǹkan tí mo le fi gbàgbé ní pé ìgbà mí ní ìsìn náà, ẹ̀kún máa ń fẹ́, mo máa ń fẹ́ sunkún. But kò dàbí ẹ̀kún ọjọ́ náà. Ọjọ́ náà mo máa sunkún gidi ni. Tá òní wọn ń gbé, "àh! Tí ìfẹ́ náà lowa pọ̀ tó bá yí." Nítorí bàbá mi jẹ́ èyàn kán tó jẹ́ sí wípé àwọn mi, mo mọ̀ lájú tí pé wọ́n níìfẹ́ mi, èmi náà sì níìfẹ́ wọn. Ìgbà wo ni wọ́n máa ń fò? Kódà èyàn gan lè tètè mọ wípé grandma ló jẹ́ sí mi nítorí wọ́n fine, wọ́n dàbí ìgí kéré. Kò sí ǹkan kan tó believe pé wọn máa kú ní ọjọ́ náà. So ìgbà tó kú báyìí, everybody sunkún. Kò sí ẹ̀mí nìkan. Ìyá mi sunkún, bàbá mi sunkún, gbogbo àwọn family wa. Gbogbo wọn pátá lọ sunkún. Ǹkan tó bá ṣẹ̀ṣẹ̀ gbé wọn lọ bẹ̀rẹ̀ àga. Ìgbà tán tún dé burial ground náà, mo tún bẹ̀rẹ̀ ẹ̀kún yìí pọ̀. A tún sunkún mi. Ẹ wo kọ́'lóhùn ó ṣàánú èyàn ni nítorí ọjọ́ ẹ̀yẹn rè, àyàfi bí àlá. Òkú, kí èèyàn máa kú, kò sí ǹkan kékeré fà á. Ah, ìgbà tí a tú wá fẹ́ ṣe òkú wọn náà, mo tún sunkún wọn. Mo sunkún lọ́jọ́ ìyẹn náà nítorí òkú náà, ò gba àwọn ènìyàn tó ní àrírí ni. Àí, ọdún ọmọ ọdún sixty ni grandma mi wá. Ọ̀tọ̀ọ̀tọ̀ fi wá ṣaláì sì.